Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá o, mi ò ní mu òògùn lójoojúmọ́ o, torí pé àsìkò tó bá ti rẹ̀ mí náà mo máa ń mu òògùn. Tí àwọn elétò lè ra tàbí kí dókítà bá sọ fún mi pé kí n lo òògùn tàbí kí n mu òògùn, mo ni mo máa ń mu. Mi ò ń mu òògùn tí nǹkan ò bá ṣe mí ọ, torí pé, àpọ̀jù òògùn ní ara wàhálà ló máa ń dá sí ara ní ọrùn. Torí náà, mi ò ń lo òògùn àbí kí n mu òògùn lójoojúmọ́

Ṣé ojú rẹ dára? Ojú mi dára. Ó ríná. Ó rína dáradára. Ó rína kitikieti. Ó rí nǹkan tó jìnnà ní ọ̀kan gan. Mi dẹ̀ ìlò gíláàsì sí ojú mi láti fi kàwé. Ojú mi ni mo máa ń lò láti fi kàwé. Ojú mi rína dáradára.

Nígbà wo ni o kí ń kẹ́yin gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí m bá ti fẹ́ lo ra àwọn ọjà tí àwọn ọmọ ọkọ̀ kékèké ò le gbé, igba yen ni mo máa ń gun ọkọ̀ akẹ́rù torí pé àwọn ọkọ̀ akẹ́rù o ó tóbi. Tí m bá wà nù rẹ̀, bíi pé mo kàn ń wò bíi pé ìyàn wà ní orí òkè ilé alájà méjì, bẹ́ẹ̀ ni inú ọkọ̀ akẹ́rù ṣe ri. Àmọ́ kò í sá eré púpọ̀ bí i àwọn ọkọ̀ kékèké o. O ìrírí wà nbẹ̀ torí pé tí èèyàn bá ní ìgboyà, kò lè jókòó síwájú ọkọ̀ akẹ́rù rárárárárá.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ ju ẹẹ́mẹ́ta láàárín ọ̀sẹ̀, torí pé oríṣiríṣi àwọn oníbàárà ló wà. Ìgbà míì gan, kò í se èmi ni mo máa máa dá àwọn oníbàárà mi lohun, tó jẹ́ pé ẹlòmíì ti le sọ̀rọ̀ sáwọn oníbàárà. Wọ́n tún máa pe ìpàdé pé ká máa bá ṣe máa bá àwọn oníbàárà sọ̀rọ̀, ton máa bá gbogbo wa sọ̀rọ̀. Ìgba mi dè wa, o kere ju èèkan. Ẹ̀ẹ̀kan a lè máa lo ju ìṣẹ́jú márùn-ún lọ ta fi maa sáré ṣe ìpàdé. Àmọ́ eléi to bá ti pọ̀ yen, bí ẹẹ́mẹ́ta láàárín ọ̀sẹ̀ yẹn, la máa ń lo wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ni a máa ń lo ní ìgbà yẹn. Àmọ́ ó kéré ju ẹẹ́kan láàárín ọ̀sẹ̀, àmọ́ ó pọ̀ ju ẹẹ́mẹ́ta láàárín ọ̀sẹ̀ bí a ṣe máa ń ṣe ìpàdé nìyẹn.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ìgbà mí tí ó bá jẹ pé òjò lilé ni, màá maa gbàdúrà. Ti n bá dẹ tí gbàdúrà tán, mo wà lé bọ̀ síta kí n ma wo bí òjò yẹn ṣe ń ṣe kí ó ṣe ń rọ̀. Ìgbà dẹ̀ lelei mo lè sùn kí n dá ṣọ́bùra. Nǹkan tí mo máa ń ṣe tí òjò bá ń rọ̀ kò sí ìtàn tó pọ̀ jù. Tàbí tó bá jẹ́ pé bí òjò ṣe ń rọ̀ kò wá sí omi, mo máa gbé ike síta láti lọ gbé òjò tí mo lè fi lò, tí elé ti mo lè fi dáná àti elé tí mo lè fi wẹ̀. Bí mo ṣe máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ni ìyẹn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn àti jẹ ju oun ni ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀. Wọ̀rọ̀wọ̀ jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pe ó máa ń fà ní tó bá, tí ẹ́ bá ti gbẹ, tí ẹ́yan bá ti gbẹ e ó máa ń fà. Àti se ree tí ẹ̀yan o bá mọ̀ ṣe, ìyo le jà tàbí kí àwọn èròjà tí èèyàn fẹ́ fi sí ja. Torí pé ó jẹ́ ẹ̀fọ́ tó l'omi, ó de jẹ́ ẹ̀fọ́ tó máa ń rá. Tí ẹ̀yan bá fẹ́ koko ṣe, ẹ̀yan a kọ́kọ́ gbé e lé iná, ti gbogbo omi ara ẹ tí yóò fi gbẹ. Tí ó bá ti wá gbẹ ẹ̀yan a wa bú, ẹ̀yan a wa dín ata rẹ, ẹ̀yan a wa dà ṣi. Bí èmi ṣe máa ń ṣe nìyẹn. Ó de ní bi oníkàlùkù náà ṣe máa ń ṣe tìtití. Àmo mo like i ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ dáadáa kò dẹ́ sí nǹkan tí mo lè fi jẹ.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kò sí ibi tí mi lè fi kọ́kọ́rọ́ mi sí tó bá jẹ́ pé ibí tó, tó pamọ́ ni. Alákokọ̀ mo màá ń fi kọ́kọ́rọ́ mi sí àpò tí m bà ti lèẹ́ tí ibi iṣẹ́ mi dé màá fi sí orí àga ìdú, àga ìjẹun, tí bàá fi sí ibẹ̀ tàbí kí n fi sí ẹnu ọ̀nà ìlẹ̀kún láti má jẹ́ kí n gbàgbé tí n bá ń lọ ibi iṣẹ́. Kò sí ibi tí mi lè fi kọ́kọ́rọ́ mi sí tí ó bá jẹ́ pé ibi ààbò ni fún mi.

Nígbà wo ni o kín kẹ́yin fò? Nígbà tí mo máa ń fò o, kò sí ìgbà tí mi lè fò. Ìgbà míì gan, mo lè jí láàárọ̀ kí n fò sókè. Ìgbà míì gan máa wa tọ́ ye pé ibi tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti ń dáwà dà, tí ẹnìkan bá fẹ́ nà mí, ibẹ̀ ni màá ti fò yí pé kó má rí bìnà. Fífòs kò jẹ́ nǹkan bàbàra sí mi.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì rí irin ọkọ̀ ojú irin rí o. Àmọ́ mo máa rí tó máa ń kọjá. Mi tíì rí rí. Dára rárá. Àmọ́ ó wùn mí kí n rìn kí n rìn rìn ọkọ̀ ojú irin. Owó mi kì ń rìn. Àwọn mi ò tí rìn rí. Rárá rárá rárá.

Nígbà wo ni o kìí ń lọ sí iṣẹ́ gún ọdẹ? Èmi ò mọ̀ nípa iṣẹ́ ọdẹ o, torí wọ́n ò bí mi mọ. Mi ò ń ṣiṣẹ́ ọdẹ, torí pé ní ọ̀dọ̀ wa níbí yìí, iṣẹ́ tí wọ́n bá, tí ènìyàn bá bá ń ṣe, tí wọ́n bá bí ènìyàn mọ̀, òun ni yóò máa ṣiṣẹ́ ọdẹ. Torí náà mi ò mọ̀ ọ́n pa iṣẹ́ ọdẹ rárá.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? A, báwo ni eeyan o se ní mu ohun mímu protein? Ó dára lára torí pé àwọn elétò ìlera gan sọ wi pé a gbọdọ̀ máa mú torí ailera ara wa àmọ́ a gbọdọ̀ máa mu púpọ̀ jù. Amo mo máa ń mu ohun mímu protein lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé wọ́n sọ pé mo, mo gbọdọ̀ máa mú dáradára.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Tí mo bá ti tii ibi iṣẹ́ dé, màá kọ́kọ́ lọ wẹ̀, tí mo bá ti wẹ̀ tán, ti iná báwà, màá tan àtẹ́gùn, tí maa mọ gbà sí ara, màá sì wo fíìmù, tí mo bá ti wo fíìmù tán, màá dáná, màá jẹun, tí mo bá jẹun tán, mo máa lọ sùn. Bi mo se máa ń ṣe ní gbogbo aṣálẹ́ ni, nìyẹn o.

Ìgbà wo ni o kí ń sunkún? Ò, ìgbà tí ọ̀rọ̀ bá dùn mi, tí ẹ̀yin bá sọ̀rọ̀ sí mi, mo lè, kò ṣe pé mo máa, mo lè sunkún. Tàbí kó jẹ́ wípé mo rántí àwọn ǹkankan tó máa ń pa èmi ní ẹkún ìgbàyẹn ná mo lè sukún. Àma ẹkún mi kò wọ́pọ̀.

Ṣé o fẹ́ràn ìjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú? Àà, mo fẹ́ràn àti jókòó sí ojú fèrèsé ní ọkọ̀ ojú Òfurufú torí pé a mọ̀ rí oríṣiríṣi nkan bí àwọn o-- a mọ̀ rí bí òṣùpá ṣe tóbi tàbí bí òrun ṣe rí, torí náà mo sì fẹ́ràn atí mo jókòó sí ẹgbẹ́ òfurufú, ẹgbẹ́ fèrèsé òfurufú, ọkọ̀ òfurufú.

Oúnjẹ wo ni o mọ̀ bí wọ́n ti ṣé ń ṣe dáradára? Ìrẹsì ni, ìrẹsì ló rọrùn jù àti ṣe fún mi dáradára torí pé tí n bá ti gbómi lé náà, màá fi iyọ̀ sí i. Tó omi ba ti fẹ́ gbóná àbí tó bá ti fẹ́ hó, màá lọ sin ìrẹsì náà, màá sin bí ẹ̀ẹ̀mejì, tí n bá ti sìn tán, màá dáa sí orí omi tí mo gbé lé náà àti iyọ̀ tí mo fi sèé. Tí ó bá ti jinná, màá sọ, màá sì máa jẹ bí mo ṣe máa ń ṣe ìrẹsì mímu torí pé mo mọ̀ ọ́n ṣe dáradára.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ẹ̀kọ̀okan ní ọ̀sán torí pé ẹnu iṣẹ́ mo wà, àsìkò orun ọ̀sán kò, kò sáayè rẹ̀. Àmọ́ tí n bá rapala sùn, mo máa ń sùn. Àmọ́ orun tí mo máa ń sùn kò ju ìṣẹ́jú, ó pọ̀jù ní ìṣẹ́jú mẹ́wàá tí máa fi sùn tí màá tún fi jí. Orun ọ̀sán ò n ṣe orun tó, tó tí àyè wà fún ní ibi tí mo wà. Àyàfi ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi mìí mi ní rí orun ọ̀sán gan sùn. Torí náà orun ọ̀sán, kò i ṣe gbogbo ìgbà ni mo máa ń rí sùn.

A bawo ni o ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ tuntun wá? Bi mo se máa ń mú àwọn ọ̀rọ̀ tuntun wá. Ó dá lé lórí ibi tí, ó dá lé lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́. Ìgbá mi wà tó jẹ́ pé èèyàn ò ní ro rí rárá tí ọ̀rọ̀ gan máa fi jáde torí tí èèyàn bá ń wo nǹkan tó èèyàn fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn, bí èèyàn ṣe máa ma sọ, ó máa rọrùn, tí kò jẹ́ níní èèyàn ní ara rárá rárá rárá.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? A! Mo máa ń mu sí ẹ̀gbẹ́ ni, máa dà ààyà dé torí pé tí òtútù bá mú mi ní òru, màá mú, màá fi bo ara torí pé ó máa ti gbóná torí ẹ mo ṣi máa ń yí mó ara.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Mi ò ní ṣe ìdárayá lọ́pọ̀ torí tí n ba ti jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń ṣe ó pọ̀ ju, wá, ẹwo ìṣẹ́jú tí mo máa ń lòwó ko ju ìṣẹ́jú mẹ́wàá lọ tí mo máa ń fi ṣe eré ìdárayá ní ojojúmọ́ bí mo ṣe máa ń ṣe eré ìdárayá temí níyen o.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ rẹ lójoojúmọ́? À, kò ní ìgbà. Tó ń bá ti dọ̀tí náà mo máa ń fọ. Àmọ́ tí n bá ti wà wípé mò ń ṣe àwọn iṣẹ́ kan tó ń jẹ́ pé ọwọ́ dídọ̀tí náà mo fi lè máa ṣe, ìní fọ̀, àmọ́ tí bá sì ṣiṣẹ́ tán yípé mò ń múra tí màá lọ ilé, mo máa ń fọ ọwọ́ mi. Tàbí tí n bá fẹ́ lọ kírun fún elédùmarè, tàbí tín bá fẹ́ jẹun, àwọn àsìkò tí mo máa ń fọ ọwọ́ mi tó máa ń, tó jẹ́ pé àwọn ni kókó. Ìgbà míì máa wà tó jẹ́ wípé mo kán lè wo pé ọwọ́ yi tí dọ̀tí o jen fọ, torí náà kò ní ìgbà àti àkókò ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Àn, jíjí, mi ń fi àwọn ẹ̀rọ tó máa ń, tó máa ń dùn, tó máa ń lu ago, mi ń fi jí torí pé ó máa ń mọlu fún mi. O ti wá mọra tí ilẹ̀ bá ti lè mọ̀ mí, mi ò mọ ǹnkan tó máa ń jí èmi gan. Fúnra mi ní dìde tí ń lọ mọ́mura, tí màá kọ́kọ́ lọ gbàdúrà ná. Tí bàá ti gbàdúrà tán, mo máa múra láti máa lọ ibi iṣẹ́. Mi ní ìgbà mi tí ẹ́ni bí mo ṣe máa ń jí, mo sáà mọ̀ pé mo máa ń dìde kúrò lórí ibùsùn mi ní ojoojúmọ́, mo dẹ̀ máa ń dúpẹ́ fún elédùmarè tó jẹ́ kí ń máa jí ní ayọ̀ àti àlàáfíà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn ju ní ọdún àwọn Mùsùlùmí torí pé ẹlẹ́sìn Mùsùlùmí ni mí. Mo de tun fẹ́ràn àkókò ọdún ìparí ọdún tí a máa bọ́ sí ìbẹ̀rẹ̀ ọdún ní ti Mùsùlùmí àti ní ti àwọn, ẹ́ ti àwọn kàléńdà ẹ́ English méjèèjì kò sí eleyi ti mi fẹ́ràn torí pé ọ̀lohun tó sọ mí láti ìbẹ̀rẹ̀, ìbẹ̀rẹ̀ ọdún tótun jẹ́ kí n parí, iparí ọdún, mo tún máa ń fẹ́ràn ìparí ẹ̀ àti.

Ṣé o máa ń gba àwọn ìméèlì àìwúlò? À, ìbéèrè àìwúlò pọ̀, ó pọ̀ o torí pé, kò tí è sí kí wọ́n má ṣe kí ń má gba torí pé àwọn mi máa mọ̀ mọ̀ tán tún máa send ẹ sì yan tí ènìyàn kan máa rò wípé àwọn kíní òwúlò tó bẹ́ẹ̀ ti le wà ní orí ìméèlì mi. Mo má ń mọ má ń wo bí mà ṣe ṣe kó kúrò ń bi ibè. Mo máa ń gba ìméèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà míì gan, màá tún lọ bá wọn, màá sọ, màá fẹ́ jọ́ wọn sún pé mi ò bẹ yín'ṣé kí ẹ mọ sẹ́ǹdà àwọn kíní simi. Tí ń bá tún ti sọ́ tán tó bá fi máa tó bi oṣù kan, màá tún máa tún, wọ́n tún máa tún, mo tún máa tún gba àwọn ìméèlì àìwúlò padà. Mírìn, mo máa ń gba ìméèlì àìwúlò ni lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Tó ba ti di ipari ọdún mọ le fún wọn. Mo lè ko ṣé pé mo máa fún wọn. Mi ò jẹ̀jé kán mọ̀ tí n bá fẹ́ fún wọn torí pé ènìyàn máa le fẹ́ fi ayọ̀ fọ̀. Àmọ́ mo máa ń fún wọn ní owó àfikún lẹ́ẹ̀kọ̀kan. Tó bá ti di bí ìparí ọdún àbí kí n bá wò pé iṣẹ́ táwọn òṣìṣẹ́ mi ṣe ó tẹ́ mi lọ́wọ́, ó mú mí dùn, ó mú ara mi yá gárágára, mo lè fún wọn ní owó àfikún. Torí pé kò sí láàrin àdéhùn awa méjì pé bí ẹ bá ṣe ṣiṣẹ́ sí i, mo lè fún un ní owó àfikún. Àmọ́ tí ó bá wù mí, mo máa fún wọn ní owó àfikún. N ò máa fún wọn ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Hm, àdéhùn tí mo máa ń ṣe kò i pọ̀, kò jẹ́ pé, àdéhùn tí mo jẹ máa ń ṣe ó lójú àdéhùn tí n ò lè ṣe torí pé àdéhùn dédé ó jẹ́ ǹkan tí ó le. Ǹkan tí mo fi sọ pé ó fi lè ni pé tí èèyàn ò bá ti ì lè múṣẹ́, ǹkan tó lè ni, torí náà ni ó wọ́pọ̀ tí mo máa ń fi ṣàdéhùn fún èèyàn. Mo kàn máa ń sọ pé "tolúwá bá fẹ́ ni". Àdéhùn jẹ́ ǹkan tó le tó jẹ́ ipé ìgbà mí tí èèyàn sọ ìgbà láyé máa wà fún èèyàn láti wí, láti múṣẹ́.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń da ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bọ́n ṣe ń dá ọkọ̀ dúró. Tí ó bá di ìdojúkojú, tí ó bá jẹ́ pàjáwìrì, mo mọ̀ bí mo ṣe le dá ọkọ̀ dúró. Torí pé gbogbo ẹ̀ ni eyan gbudo mọ àti ìgba ti o si tí ó sì wàhálà àti ìgbà tí wàhálà ba wa, gbogbo ẹ̀ lo ye kí ẹ̀yàn mọ̀ nípa ọkọ̀. Tàbí tó bá je pẹ́ ẹ̀yàn fẹ́ dá ọkọ̀ dúró, i pé ẹ̀yàn ń lọ ibìkan, ẹ̀yàn gbúdọ̀ mọ bí ẹ́yan ṣe le dá ọkọ̀ dúró ní pàjáwìrì. Torí náà mo mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ àsìkò tí òjò o pọ̀r. Mo rí pé tí òjò bá ti pọ̀, ojo o ma máa ń ní ìpalára nípa iṣẹ́ mi. Torí è mo fi fẹ́ràn àsìkò tí òjò pọ̀r jù. Àmá kí òjò máa rọ̀ diedie torí àwọn tó bá ń gbin nǹkan láti jẹ ko máa rí nǹkan bí oúnjẹ kó lè máa safẹ́rẹ́ ní ìlú. Torí náà mo fẹ́ràn àsìkò tí òjò pọ̀ jù ni.